Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìméèlì rẹ? Gbogbo ìgbà ni èmi máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi. Kódà bí mo bá ṣẹ̀jì láàárọ̀ kùtùkùtù, nǹkan àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ ṣe tí mo bá rí ẹrò bá ni sọ̀rọ̀ mi sójú torí iná sì wà lórí rẹ̀, kò di wípé mo máa ṣe àyẹ̀wò ìméèlì mi. Kódà kí n má ti èrè tì ǹkan kan ní ìméèlì, ó jẹ́ ǹkan tó ti mọ́ mi lára tó jẹ́ wípé má kọ má ṣe àyẹ̀wò ìméèlì mi náà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé iṣẹ́ ni mo máa ń retí kí àwọn aládàá nìkan sọ wípé àwọn ti fún mi ní iṣẹ́ ni mo máa ń retí lọ́pọ̀ ìgbà ní orí ìméèlì mi. Tàbí gbogbo ǹkan tí ó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ owó ni mo máa ń retí ní orí ìméèlì mi. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi kúkù gbangba. Mo lè ṣe àyẹ̀wò ìméèlì mi ní ẹ̀ẹ̀mẹwàá lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà kan rí, n ò tìẹ kí n ṣe àyẹ̀wò ìméèlì rárá. Àfi tí ó bá ṣe wípé wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi lórí ìméèlì tí wọ́n á ní wípé kí n lọ ṣe àyẹ̀wò rẹ̀. Ìgbà náà ni wàásù ìròyìn tí mo máa ń máa bèèrè lọ́wọ́ ẹrú mìíràn wípé kí í tẹ̀ẹ́ ní orúkọ áàpù yẹn gan torí wípé wọn ò kí ń ṣe àyẹ̀wò rẹ̀. Kò sí ǹkan tó kànmí pẹ̀lú ìméèlì ní ìgbà náà. Àwọn áàpù mìíràn ni wọ́n máa ń ṣe àyẹ̀wò wọn, bíi WhatsApp. Ìgbà mìíràn lè ní láàárọ̀ kùtùkùtù, ẹ máa bá mi lórí TikTok tàbí Instagram, tàbí kí n tẹ̀ẹ́ máa ṣí Netflix kí n máa wo boyá wọn túntún fi, ẹ́éh, sinú àtúntún sí orí rẹ̀. Ọ̀rọ̀ ìméèlì wò, mo m láyà mi púpọ̀ nígbà náà. Ó jẹ́ áàpù kan tí mo tẹ̀ẹ́ ti gbàgbé wípé ó wà láyé. Ṣùgbọ́n nísìnyí, ọ̀rọ̀ òwọ̀ lówà lọ́kàn mi báyìí. Torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ wípé ìméèlì ni mo máa ń kọ́kọ́ ń ṣí láàárọ̀ kùtùkùtù. Ní bí mo bá sì rí ǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ ìṣe, inú mi máa ń dùn pé mo kò ṣe. Torí bẹ́ẹ̀, ìgbà kan náà rí náà ni mo máa ń ṣí LinkedIn mi. Ó ti lè jẹ́ wípé di síńgá, n ò tí lè mọ bí wón ṣe ń lo áàpù náà ṣùgbọ́n mò ń ṣàgbiyànjú láti ní degree tí mo ti ń dùró lẹ́ẹ̀kan kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìméèlì òún ká mi láàgídì. Kíni ọ̀tún ẹ sọ? Ìméèlì jẹ́ áàpù tó ṣe wípé àwọn ǹkan tó bá ti ṣe kókó, tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ìgbésí ayé èèyàn ni wọ́n sábà ń fi sí orí ìméèlì láti ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ ńlá ńlá. Bí ó tiẹ̀ sì wàá ń ṣe iṣẹ́ ní ilé iṣẹ́ ńlá gan-an, lọ́pọ̀ ìgbà lọ́ àwọn ìgbà tí o ò bá ti ní ẹró ẹ bá sọ̀rọ̀ àwọn ilé iṣẹ́ náà, orí ìméèlì náà ni wọ́n ti máa bá ọ sọ̀rọ̀. Ìgbà kan rí nígbà tí mò ń wá, ẹ́ẹ́h, tí mo fẹ́ lọ ilé ẹ̀kọ́, ẹ́ẹ́h, giga, ni mo kọra mọ ìméèlì mi gidi torí wípé orí rẹ̀ náà ni wọ́n máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ fún wa sí. Ìgbà náà mo tẹ̀ẹ́ tí lè mọ àwọn tó ní ilé ìwé náà, ṣùgbọ́n wọn ò ní ṣàn kankan.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo jẹ́ èyan tó jẹ́ wípé ó fẹ́ràn kí wọ́n máa ṣe irun rẹ̀ lógè púpọ̀. Ṣùgbọ́n, òroju a tí máa lọ sí ilé onídìrí owà lára nka tí kò kí ń jẹ́ kí n má tètè ṣe irun mi nígbà mìíràn. Àti wípé tí mi ò bá ti sí ní ibi tí mo mọ̀ dáadáa tí mi o sì mọ bí ọwọ́ àwọn onídìrí náà ṣe rí, kò kí ń fẹ́ kí n lọ sí ọ̀dọ̀ wọn nígbà mìí. Àti wípé àwọn onídìrí náà lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé ọjọ́ tí èmi bá ti fẹ́ ṣe irun ni wón máa ní àwọn oní ìbára to pọ̀ nílẹ̀ tó sì jẹ́ wípé gbogbo rẹ̀ yóò wá bọ́ sí kánjúkánjú, àbí kí ìgbà tí èmi bá máa rí irun temi ṣe kí ó ti wá pẹ́. Tó fi jẹ́ wípé won o kan wá, ẹ́, irun kan tí ó kún tí won o ṣe. Ó wù mí kín ní onídìrí tí ó máa wà ile wa bá mi ṣe irun ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ṣe irun. Ṣùgbọ́n, bò ti lẹ̀ jẹ́ wípé kò sí ìgbà tí mo bá jáde lọ sí ìta tí m i o kí ń bo orí mi. Mo fẹ́ràn kí n máa ṣe irun mi lógè. Àwọn irun tó bá jẹ́, ẹ́, what's trending? Irun àsìkò ni mo màá n fẹ́ràn láti máa ṣe jù. Ṣùgbọ́n nígbà tí ó yá tó jẹ́ wípé àwọn irun àsìkò náà tí wón wa ń já iwájú irun mi. Ó fi dí wípé mò ń fẹ́ máa di apárí ní mi o wá ṣe àwọn irun bẹ́yen, tí mò wa bẹ̀rẹ̀ sí n ṣe irun tí yóò jẹ́ kí iwaju irun mi kí ó wu padà. Àwọn irun bí àdìmọ́lẹ̀. Ṣùgbọ́n tí ń o ṣe ní àdìmọ́lẹ̀ tó jẹ́ àdìmọ́lẹ̀ àsìkò náà. Ṣùgbọ́n ní ìsìn yìí tí mo ti di ìyàwó ilé tí mò sì jẹ́ Mùsùlùmí. A ti máa ṣe irun tó pọ̀ kò ń ṣe nkan tí n gba obìnrin tí ọkọ rẹ̀ tí ó bá wà nílé ní, ẹ́, a ti máa ṣe irú àwọn irun náà kò ń ṣe nkan tí ó yẹ kí ìyàwó ilé tí ọkọ rẹ̀ wà nílé kí ó má ṣe. Kì í ṣe wípé, kì í ṣe ọ̀rọ̀ wípé kí èèyàn máa ṣe akọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, gbogbo ìgbà ni yóò nílò láti máa bu omi sí irun náà tó sì jẹ́ wípé irun náà yóò máa rùn. Àfi tí ó bá jẹ́ wípé ó ní àwọn nkan kan tí ó fi máa gbe irun náà lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó sì máa fi òróró ìparun fi pa ní ẹsẹkẹsẹ. Ṣùgbọ́n tí ó bá ti lè máa lè máa ṣe gbogbo yẹn ní gbogbo ìgbà tí ó wa ń bu omi sí irun náà, a ti máa fi irun kún ún. Kò ń ṣe nkan tí ó yẹ kí èèyàn máa ṣe nítorí pé irun náà yóò máa rùn ni. Irun náà yóò sì máa tètè dọ̀tí, kò sì ní rẹwà mọ́ bí o ye kó tí ì máa rẹwà. Nítorí pé tí èèyàn bá ṣe irun, kò tì e yẹ kí omi kan iru irun náà. Àmọ́ ó wà ní àwọn irun tó yẹ, tí ó rẹwà tí ó fẹ́ rẹwà ju àwọn irun bẹ́yẹn kan lọ.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Kíni mo fe ma fi akókó mi ṣe, ti mi ò bá wo ètò tẹlifísàn? Mo máa ń wo ètò tẹlifísàn gan ni. Àgàgà Netflix àbí YouTube. O Kò wa jẹ́ wípé lẹ́nu ijo mẹ́ta yìí wọ́n fi bẹ́ẹ̀ fi ètò tẹlifísàn tuntun sórí Netflix bí ìgbà kan rí. N ò kọ tí ẹran tí ìgbà tí mo ṣí áápù Netflix mi gbeyin Nígbà tí ò sí àwọn, àwọn ètò gidi mọ́ lórí rẹ̀. Àmọ́n ó ní ètò kan tí mò ń dúró de, tí wọ́n sọ wípé kí oṣù yìí tó parí wón ó fi sí orí Netflix. Inú mi sì ti ń dùn kótó di wípé ètò náà kàn dé. Ẹ̀, ètò, ẹ̀, kini orúkọ fíìmù yen na Fíìmù tí Bimbo ṣe. Mi o ti e rantí orúkọ ètò náà. Sugbon kí oṣù yìí tá a wá kò to parí náàni ètò náà ó dé orí Netflix. Boya ǹkón tí ó padà gbé mi lọ sórí Netflix kí oṣù yìí tó parí náà. Àmọ́ YouTube, mo sì ti wo ètò orí YouTube laro yii Nítorí wípé àwọn máa ń ní ètò tó da. Sugbon ìgbà mìíràn ètò náà kìn da tó, tó irú àwọn ètò tí mo máa ń fẹ́ràn lorí Netflix. Mo fẹ́ràn kí n máa wo ètò gan-an, nítorí àtí màá wo ètò tẹlifísàn, ni mo ṣe lọ ṣí áápù Netflix tí mo sì ń san owó si ni lóṣọ̀ṣù. Ìgbà kan rí, o tí ẹ̀wà ti jẹ́ wípé ní àti àárọ̀ títí di alẹ́ ó ti máa ń ní àwọn ètò kan tí màá ti ṣe ètò rẹ̀ sílẹ̀ lórí Netflix tí n ò máa wò láti àárọ̀ di alẹ́. Ìgbà tí mo kúrò ní ilé ìwé gírámà tí mo ṣe àwọn ìdánwò mi tí mo ṣè yege ni mo bẹ̀rẹ̀ sí ń wo ètò, àwọn ètò Korea tí mo ní àwọn dískì náà tó pọ̀ lọ́pọ̀ yanturu tó pọ̀ àfi bí i wípé ṣe ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ń ta dískì fún ara mi tí n ò ha jókòó tì tí n ò ha máa wò. Ah! Mó rántí ìgbà náà o. Àwọn ètò náà máa ń dùn mọ́ mi gidi gan-an kódà àwọn ìran tí ètò tí mo wò láti ìgbà yẹn tó dùn mọ́ mi tó àwọn ètò náà. Ṣùgbọ́n lẹ́nu ijo mẹ́ta yìí tí mo rí ìkan ninu àwọn ètò tí mọ́ n sọ lórí TikTok. Tí mo gbìyànjú láti ẹ ti wò. Ṣé ló dàbí eré ọmọdé lójú mi? Òun lo jẹ́ kí n wá mọ̀ wípé torí ọjọ́ orí mi nígbà náà ló jẹ́ kó dùn mi. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ẹlọ́dùmarè pé mo ti ẹ wò ó nígbà náà nítorí pé ó jẹ́ àwọn, ó wà lára àwọn nǹkan tí ó jẹ́ kí, ẹ́, ìgbà yẹn kó dùn mọ́ mi. Àwọn ètò bí i Playful Kids, bí i Nine, Nine-tailed Fox, Pretty Guy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní ìsìnyí ìí wo ò ti fẹ́ràn láti máa wo ètò Korea mọ́. Ètò tí tó bá jẹ́ wípé mo máa ní láti máa ka ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ ní abẹ́ rẹ̀ tí mò ń máa tọ́jú mọ́, ẹ́, tẹlifísàn. N ò kí ń fẹ́ràn láti máa wo já rẹ̀ torí pé ojú ò kí ń pẹ́ ro mí àti wípé lọ́pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ràn láti máa ṣe nǹkan mìíràn nígbà tí mo bá ń wo ètò tí mò ń bá ti lè máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ kí n sì máa tẹ́tí síbẹ̀. Mo ko kíń fẹ́ràn láti máa wo irú ètò náà.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? A! Mi ò lè dáhùn ìbéèrè náà, nítorí wípé mo ní àwọn ọmọ àlùmákì nínú ilé mi. Mo sì fẹ́ sọ ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nítorí àkókò mẹ́ni tó ń tẹ́tí sí ọ̀rọ̀ wa. Mo ò fẹ́ kí ẹ wá ko mi lẹ́rù lọ, torí bẹ́ẹ̀ ni mo ṣe lè sọ ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi. Àmọ́ mo rántí ìgbà tí mo wà ní kékeré, tó jẹ́ wípé tí a bá ti lọ kí àwọn eyán nílé, mo mọ̀ wípé ẹlòmíràn ó máa ní abẹ́, ó máa ní, ẹ́, kébẹ̀tì síwájú ilẹ̀kùn rẹ̀ tí wọ́n máa ra máa fi kọ́kọ́rọ́ náà sí abẹ́ rẹ̀. Ẹlòmíràn ò ń ní ẹ̀gbẹ́ fèrèsé kan ti ìhò kan sì wà tí wọ́n ó ti fi kọ́kọ́rọ́ náà sí, tó jẹ́ wípé inú ilé ni kọ́kọ́rọ́ náà ò bọ́ sí. Tí wọ́n bá ti wá fẹ́ mu, wọ́n ń wò rárá rárá. Ṣé kò sí ẹni tí ó ń wò ó kí wọ́n tó mu kọ́kọ́rọ́ náà? Wọ́n a máa ń wò wípé ṣùgbọ́n tó bá wá ń bọ̀ padà nílé pẹ̀lú àlejò kan tí wọ́n á ní kí àlejò kí ó di ojú rẹ̀ kí wọ́n tó mu kọ́kọ́rọ́ wọn níbi tí wọ́n wà. Mi ò mọ àrí sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ nítèmi. Èmi ni lẹ́rù ìgbà wípé ó yẹ kí kọ́kọ́rọ́ máa kún gbogbo èèyàn tí ó bá wà nílé tí wọ́n máa ní kọ́kọ́rọ́ tí wọn. Ṣùgbọ́n ṣá, àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, lọ́pọ̀ ìgbà ni wọ́n máa ń ní ọmọdé tó sì jẹ́ wípé ọmọ kékeré náà yóò fún ní kọ́kọ́rọ́ lọ sí ilé ìwé. Bí wọ́n bá tẹ́ ẹ fun, ìyí ó sọnù. Ó bá sì sọnù àti wọlé rẹ̀ ńkọ́ nígbà tó bá dé láti ilé ìwé. Torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń bá wọn fi sí ibi kan kí wọ́n lè bá rà yè wọlé nígbà tí wọ́n bá dé láti ilé ìwé. Mo rántí ìgbà kan rí tí èmi àti àwọn àbúrò mi táa dé padà láti ilé ìwé, kọ́kọ́rọ́ tó yẹ ká fi wọlé a ò rí níbi tí wọ́n máa ń fi sí. A wá nílò láti já fèrèsé. A wá ti ọwọ́ bọ inú fèrèsé náà torí pé fèrèsé náà kò jìnnà sí ilẹ̀kùn. A wá lo igi torí pé kọ́kọ́rọ́ ti ẹ̀wà lẹ́yìn ilẹ̀kùn nínú ilé láti fi yọ kọ́kọ́rọ́ síta. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé kí wọ́n bá ti ilẹ̀kùn, o máa nílò láti tún lọ́ kọ́kọ́rọ́ náà dáadáa kó tó di wípé yóò yún. Ìyà kékeré kó ni ó jẹ́ wá ní ọjọ́ náà nítorí wípé inú òòrùn la wà. Àgàgà ẹ̀mí, ẹ̀mí ti ẹ̀lẹ́ mi gbogbo àwọn wà lábá. Kó tó di wípé ẹ̀gbọ́n wa kan tó wá dé, tó wá bá wa fi igi, ó yò kọ́kọ́rọ́ náà, ṣùgbọ́n kọ́kọ́rọ́ náà tó jábọ́ sílẹ̀. Oògùn àkọ́kọ́ ti ṣẹ́, oògùn ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n tó mú kọ́kọ́rọ́ lẹ́lẹ̀. Igi àtòrí sì pọ̀ ní ọgbà wa nígbà náà. La wá bẹ̀rẹ̀ sí ní gé igi àtòrí tó gùn dáadáa. Kó tó di wípé wọ́n ṣàrì kọ́kọ́rọ́ èèyọ̀, èmi ò kúkú bá wọn dàsí. Nígbà tí wọ́n mú kọ́kọ́rọ́ náà, la wá padà sílẹ̀kùn táa wọlé. Ìgbà tí bàbá mi dé ní ọjọ́ náà, àì, ẹ̀gbọ́n mi máa jẹ ìyà tó pọ̀ o. Nítorí wípé àṣé, wọ́n ti sọ fún ẹ̀gbọ́n mi ibi tí kọ́kọ́rọ́ wà tó sì jẹ́ wípé kọ́kọ́rọ́ náà kúrò ní ibi tí wọ́n sọ, ṣùgbọ́n òun ti gbàgbé. Ìfowó jẹ́ wípé ibi táa máa ń fi sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá tà wọ̀, a ó rí. Òun sì ti gbàgbé pé wọ́n ti sọ ibi tó wà fún un. Oòrùn ìgbà tí a fi ń jẹ ìyà táa fi ń gbìyànjú láti mú kọ́kọ́rọ́, kò rántí. Ó jẹ ìyà gidi ní ọjọ́ náà. Bàbá mi sì sọ wípé oúnjẹ rẹ̀ ni wọ́n fi tún fèrèsé táa já tí wọ́n fi tú se. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tilẹ̀, mo jù bàbá òkúkú nígbà. Wọ́n padà ń fún un ní owò oúnjẹ rẹ̀ nígbà náà. Ni àtìgbà yìí ni ó ti jẹ́ wípé bí a bá ń bọ̀ láti ilé ìwé, bàbá mi ni ó wá kó wa tí wọ́n fi ọwọ́ ara wọn sí ilẹ̀kùn ká wọn ni.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? À, èmi kò lọ̀rẹ́. Ọkọ̀ tí èmi ni ọ̀rẹ́ mi. Mo ní ọ̀rẹ́ kankan. Àwọn ọ̀rẹ́ tí mo ṣì ní tẹ̀lé, àwọn kan ti kọ mí lọ̀rẹ́. Mo kìi fi ọ̀rẹ́ Tolọ́run bá ṣì ti fi ẹyán tiẹ royàn, kí ẹyan máà dúpẹ́. Èèyàn kàn ṣoṣo tí ó kọ̀ mí, òun náà ni mo mú lọ̀rẹ́ yẹn. Nigbati gbogbo ayé kọ̀ mí lọ̀rẹ́. O ní ìgbà kan rí, tí mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi. Ọ̀rẹ́ mi náà, ó jẹ́ ọmọ kàn tí ó mọ̀ wẹ gán. Kódà òun ni ó máa ń gbé ipò kíní ní ilé ìwé wa. Kò sì kí n fi bẹ́ẹ̀ wá sí ilé ìwé. Ṣùgbọ́n òun náà ni ó sì máa ń gbé ipò kíní. Ìgbà tó yá, ni ọmọ náà o bá mi ṣe ọ̀rẹ́ mọ́ tí ó lọ ní ọ̀rẹ́ mìíràn. Témi náà ṣì ní ọ̀rẹ́ mìíràn tèmi. Ọ̀rẹ́ mìíràn mi yìí, baba rẹ̀ jẹ́ ọ̀rẹ́ bàbá mi nígbà tí a kọ́kọ́ kó dé àdúgbó ilé tí à ń gbé nígbà náà. Ṣùgbọ́n èmi ò mọ̀ gbogbo àwọn ìtàn náà nítorí pé mo kéré nígbà náà. Èmi àti ọmọ yìí a máà ń jà gan an ni, torí pé ọmọ yìí fẹ́ran àwọn wàhálà. A já dé bíi wí pé a fún ra wa ní àmì. Láàmi tí awá méjèèjì ṣi ní ní ojú wá dòní ọlónì. Òun fún mi ní àmì ni ibi òkè ìmú. Èmi náà sì fún ní àmì ni agbọ̀n rẹ̀. Ṣùgbọ́n ìyẹn ò ni pé kí ọ̀rẹ́ wá kí ó parí síbẹ̀. A ṣe ọ̀rẹ́ títí títí tí a fi kúrò ní ilé ìwé náà. Ó tún wá ní ìgbà kan rí nígbà tí mo kéré gán jùgbàyẹn lọ tí mo ní àwọn ọ̀rẹ́ méjì. Ìgbà yẹn ló máa ń pè wá ní àárọ̀ mẹ́ta nítorí wípé àwa la máa ń gbé ipò àkọ́kọ́, ipò kejì àti ipò kẹta ní ilé ẹ̀kọ́. Làásìjọ máa ń ka ìwé, làájọ máa ń rìn káàkiri. Ṣùgbọ́n nígbà tó yá, ìkan kú láárín wa. A kò dèdè gbọ́ pé ótikú náà ni. Kò pẹ́ sí ìgbà tí ó kú ní a kúrò ní ilé ìwé náà, tí mi ò sì gbọ́ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi kejì mọ́ dòní eléni. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ gírámà ni mo tún wá níí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kan. Èmi àti rẹ̀ lè máa jọ máa rí ní gbogbo ìgbà. A jọ máa jókòó ní kílàsì, a jọ máa lọ jẹun, a ṣì mọ bí wọ́n ṣe ń to ẹjọ́ ẹlẹ́jọ́. Kódà bí ẹlòmíràn bá wà ní ẹ̀gbẹ́ wa nígbà tí a bá rọ̀jọ́, kò ní mọ ǹkan kan nínú ẹjọ́ tí à ń rò nítorí wípé ó ti ní bí àwa ṣe ń ro ẹjọ́ wa. Tó fi jẹ́ pé, kò sí ẹni náà tí ó mọ ǹkan tí à ń sọ, bó tilẹ̀ gbọ́ ǹkan tí à ń sọ. Ṣùgbọ́n ìgbà tó yá ni ọmọ yìí náà tún kúrò nílé ilé ẹ̀kọ́ wa tó fi wa dì wípé mo wá ní àwọn ọ̀rẹ́ méjì kan mìíràn. Gbogbo àwa mẹ́tẹ̀ta ni a ń jẹ́ orúkọ kan náà. Ìgbà tó tún yá, ìkan tún padà. Ó kúrò nílẹ̀kọ́ wa, ó tún kú àwa méjì. Ìgbà tó tiẹ̀ yá ni mò ń wá ní ọ̀rẹ́ kankan mo tó fi wa jẹ́ wípé gbogbo èèyàn lọ̀rẹ́ tèmi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ń o ti è lè sọ wípé ẹ̀fọ́ báyi ni mo fẹ́ràn jù nítorí wípé àwọn ẹ̀fọ́ gbogbo pò tí mo fẹ́ràn. Ẹ̀fọ́ bíi arówo jẹja, ṣọkọ, n ò fi bẹ́ẹ̀ fẹ́ràn amunu tútù nítorí pé ó máa ń sábà ń ṣomi. Mo fẹ́ràn, o ní ẹ̀fọ́ kan báyìí tí ó máa ń wu àwọn ọmọ kéékèèké lórí tó ye wípé nígbà yẹn tí a bá tẹ àwọn ọmọ wón yì, ó máa ń kí ní inú rẹ̀ máa ń ṣe bí i a ejẹ̀ sí wa lọ́wọ́. Mo fẹ́ràn ẹ̀fọ́ náà. Ó sì ní ikan tó jẹ́ wípé ibi tó bá dọ̀tí ló máa ń sábà hù sí ń tì e. Ṣùgbọ́n òun náà ẹ̀fọ́ tó dára ni, tó sì ṣàrà lóre. Àgàgà ìkan tó máa ń wú bíi ewé àwọn, ẹ̀gúsí, bẹ́ẹ̀ gúsí ṣe máa ń wú, lóhùn náà ṣe máa ń wú. Ẹ̀fọ́ náà ni wọ́n máa ń sábà jẹ ju ní ìlú mi, n ò ti è rántí orúkọ ẹ̀fọ́ náà. Ó sì máa ń ní àwọn ọmọ ńlá, ńlá, ńlá lórí. Àwọn ọmọ yẹn wọn wá gé ní ńlá, ńlá bó ti rí bẹ́ẹ̀, wọ́n máa jẹ́ bí i ẹran. Bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń jẹ ẹ̀fọ́ ẹ. Wọn ò sì kí ń gé ẹ̀fọ́ náà kéékèèké bí wọ́n ṣe máa ń gé gbogbo ẹ̀fọ́. Ní ńlá, ńlá báyìí ni wọ́n máa ń gé ewé rẹ̀ tí wọ́n á wa máa kó jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n se máa ń ṣe. Àmon ẹ̀mí o fẹ́ràn kí n máa jẹ ẹ̀fọ́ náà bẹ́ẹ̀ o. Bí mo ṣe fẹ́ràn ẹ̀fọ́ náà tó, bí àwọn arálù mi ṣe máa ń jẹ́, n ò fẹ́ràn rẹ̀ rárá, rárá ni. Kódà ó máa ń jẹ́ kó ounjẹ́ sún mi ni. Tèmi bá fẹ́ jẹ, tèmi. Èmi fẹ́ràn kí n gé kéékèèké bí wọ́n ti ń gé ẹ̀fọ́. Àwọn ọmọ rẹ̀ n ó yọ wọ́n kúrò pátápátá, pátápátá. Wọ́n sì se bí wón se ń ṣe ẹ̀fọ́. Wọ́n ò bọ̀, wọ́n ò sì ro. Tí ẹ bá rí ẹja tútù fi ṣe ẹ̀fọ́ ẹ, ó máa ń dùn gan ni. Kì ń ṣe bí ẹja aborí o. Kì í ṣe bí ẹja aborí. Ẹja aborí jẹ́ ẹja tó máa ń dùn àwọn tí won ò fi bẹ́ẹ̀ fẹ́ràn. Àgàgà kì í wà nú ẹ̀fọ́, mo fẹ́ràn rẹ̀ rárá rárá. Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ. Tí o bá mú ṣọkọ, tí o se àgàgà kó rí irú fi si. To bá rí irú fi sí ṣọkọ, ó jẹ́ ẹ̀fọ́ tí ó máa ń dùn gan. Ṣọkọ máa ń dùn ó. Yato sí àwọn ẹ̀fọ́ yì, ọbẹ̀ tèmi ti è fẹ́ràn jù, yato si ẹ̀fọ́. Mo fẹ́ràn ilá gan. Kì ń ṣe ilá funfun o, n ò fẹ́ràn ilá funfun rárá, rárá, rárá kódà bí n bá ń jẹ ilá funfun afí bí ìgbà tí èèyàn bá ń jẹ májèlé. Ṣùgbọ́n ilá alásèpọ̀, tó wá ní àwọn ẹ̀mí tó pọ̀ nínú bíi ìgbín, àgàgà kó wá ri ẹja tútù náà fi si. O wà nílo irú lásán ó tó bá rí irú pẹ̀tẹ̀ tí àwọn ẹlòmíràn máa ń pè ní ẹ̀ragi kí o fi se. Ah, mo fẹ́ràn ilá alásèpọ̀ gan. Ó jẹ́ ọbẹ̀ tí ó máa ń dùn gan ni. Kó tún wá rí omi ẹran fi sè é, ó máa ń dùn gan ni o. O ò nílo omi lásán, omi ẹran ni ló lò. O sì ní fi maggi tàbí iyọ̀ si. Omi ẹran náà o kò ní jó omi ẹran nìkan, óò dà pọ̀ mọ́ omi kí ó má ba dùn jù kí iyo má bà jà. Nítorí pé ìgbà tó bá máa fi irú si, ṣe o mọ̀ pé iyọ̀ ó ti wà lára irú, o sì fẹ́ kí iyọ̀ jẹ́ ọbẹ̀ rẹ. Bí a ti máa ń ṣe ilá alásèpọ̀ nù. Àmọ́ ó ti pẹ́ tí mo ti jẹ ilá alásèpọ̀ gbeyin Eléyìí tí mo tí é wa rántí yì, ìgbà tí m bá tún padà lọ sí ọjà, n ó ra ilá, n ó sì rẹ ẹja tútù pẹ̀lú irú. Tí n bá rí ìgbín náà n ó rà á. Kí n lè fi ṣe? N ó sì lọ, edé mi sínú rẹ̀. N ò fẹ́ràn kí n máa rí edé nínú oúnjẹ. Mo fẹ́ràn kí n máa lọ sínú oúnjẹ mi. Ẹ̀fọ́ wo ni mo tu fẹ́ràn tó tù wà? Lẹ́yìn ẹ̀fọ́ arówo jẹja. Kò sí nǹkan tó le fi ṣe arówo jẹja. Ó ṣe ẹja aborí.

Ṣé o fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Ní ìlú ibi tí mo ti wá, àwa máa ń fi ata rodo a máa ń fi mu garri. Ni ibi tí a fẹ́ràn ata de nuu. Kò sí irú ata tó fé fi ṣe oúnjẹ fún wa géré ni ó ṣe lẹ́nu wa. Nítorí pé ẹ̀mí tí ò bá jẹ ata, ẹ̀mí yẹpẹ́rẹ́ ni. A fẹ́ràn ata gan-an ni ọ́. Débi wípé, mo rántí wípé bàbá mi tí mo bá fẹ́ bá wọn ṣe oúnjẹ, wọ́n máa sọ fún mi wípé kí n má fi tomato kan sí, kí n lo ata rodo nìkan pẹ̀lú shombo àti tataṣé ní kí n fi bá wọn ṣe oúnjẹ náà. Tàbí tí wọ́n bá rí ata gungún kí n lọ kí n fi bá wọn ṣe oúnjẹ. Tí mo bá wá ṣe oúnjẹ náà tán, wọ́n ó tún wá máa sọ fún mi pé oúnjẹ náà ò ta tó ibi tí a fẹ́ràn ata tó wọ́n. Ṣùgbọ́n, bí wọ́n bá ní ẹ̀mí máa fẹ́ràn ata mi wọ́n ń tan ẹ̀mí ni. Nǹkan tó bá ti lé ju ọ̀gẹ̀dẹ̀ lọ, ẹ̀mí o kì í lè jẹ n tẹmi o. Mi ò fẹ́ràn kí n má jẹun kí gbogbo ojú mi máa pọ́n, kí ẹnu mi máa buná, kó mi lásán kó má lè pa. Àwọn ata náà gan-an ẹ̀kan tó bá gbé oúnjẹ náà sẹ́nu. Àgàgà kò ṣe wípé ebí ti n pa ẹ́, kí n wá gbé oúnjẹ sẹ́nu káyà wa máa ta mi kí n má lè jẹ, ṣe n ni wọ́n ó máa sunkún ni. Ṣùgbọ́n nílé nibi tí mo ti wá, wọ́n fẹ́ràn ata gan-an ni. Torí bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń ní mílíkì sí yàrá ọ̀dọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n o mọ̀ pé mílíkì ni ẹ̀rọ ata. Wọ́n máa mú omi, àgàga tí ó bá jẹ́ omi tútù, omi tútù tún máa pa kún ata ni. Yóò rọ̀ ọ lásìkò ìgbà tó mú náà, ṣùgbọ́n ìgbà tó omi náà bá lọ tán ẹnu náà yóò ta ọ́ sí. Ṣùgbọ́n tó bá rí mílíkì tó fi so omi, tó fi ṣan ẹnu, ṣan ẹnu, ṣan ẹnu t'ómú, ó rí wípé yóò rọ̀ ọ ẹnu ṣe n ta ọ́ sí. Mo tiẹ̀ wàá rántí nígbà tí mo ní àbúrò kékeré tí ó ṣẹ̀ ń kọ́ bí wọ́n tí ń jẹun. Ni ọjọ́ náà, bí ọmọ náà bá ti ń jẹ oúnjẹ ata, mo máa ń jókòó tì í nítorí pé n o tí ṣe tán láti pàdánù àbúrò mi. N o jókòó tì í gidi ni nígbà tí òun bá ń jẹ oúnjẹ tìrẹ. Ọ̀pọ̀ ìgbà ni yóò fẹ́ ro jọ́ lórí oúnjẹ tí ata ó sì sapa lórí. Kíákíá ni n o dìde gbé mílíkì tí n o sì bù sí lẹ́nu. Tó bá ti mú o máa ń ṣe é ní káyéfì wípé ẹnu ò ta òhun mọ́, yóò wa máa wò mí, yóò sì máa jẹ oúnjẹ rẹ̀ lọ. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà omi làwọn èèyàn máa ń bù tí ẹnu bá ń ta wọ́n. T'e just. Ṣùgbọ́n kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń ro ọ̀rọ̀ ata mọ́ ìgbà tí mo bá fẹ́ jẹun. Mo ní àbúrò kan nígbà kan tó jẹ́ wípé tí mo bá ti sọ wípé kó bá mi ṣe oúnjẹ, ìka ló máa fi ń ṣe ń tie nínú kó dá iyọ̀ sí tàbí kó dá ata sí. Ṣùgbọ́n nǹkan tí èmi máa ṣe fún nígbà náà ni wípé tó bá ti ṣe oúnjẹ náà tí mo fi sẹ́nu tí mo ti rí ìka tó ṣe sì, n o wá pè pé kó lo mú síbi tí rẹ̀ náà wá. A wá jọ jẹ oúnjẹ náà parí. Tí ó bá ṣe wípé ọ̀fùn mi bá wá gé níjọ́ náà, ọ̀fun àwa méjèèjì ni ó jọ gé. Tó wá si ṣe wípé ẹnu ni ó ta mi. Ẹnu ò jọ ta àwa méjèèjì ni. Ìgbà tí ọmọ náà ti wá mọ̀ wípé tó ń jẹ tó ohun bá ṣe fún mi ó bá ti dára ni mo máa ń ní kó òhun náà lọ yọ síbí. Ni o wà kí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ̀. Ṣùgbọ́n èmi ò fẹ́ràn kí n má jẹun kí àyà máa rin mí, kí ata díẹ̀.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Àà! Gbogbo nǹkan tó bá ti dùn òun ni èmí fẹ́ràn àti nǹkan tó bá tutù. Nígbà mìíràn n ò tiẹ̀ ní máa wá ohun mímu kiri, nǹkan tó bá ti dì ni ń o máa wá kiri. Bo ṣe omi lásán ni tó bá sáà dì, ṣe ni n ó máa rún jẹ bíi ẹni ń jẹ bisikíìtì. Ṣùgbọ́n ṣé ẹ rí, gbogbo nǹkan tó bá ti dùn, oun lè mí máa ń mu o, ó ṣe mineral, ó ṣe ẹlẹ́rìndòdò, sí ń hun rẹ̀. Lọ́pọ̀ ìgbà, lọ́wọ̀nba ìgbà tí ò bá ti ń ṣe ọtí, èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa mu ọtí ńtè. Ò ń ṣe bí àwọn èèyàn bá ṣe máa ń rí bíi pé ohun fàájì ni, èmi ò kí ń ríi bẹ́ẹ̀. Tí n bá mu ọtí ṣá, ó ní ohun tí mo fẹ́ fi ṣe. Olúwa níí fiṣe ni. Ṣùgbọ́n n ò lè lọ sí àjọyọ̀ kan, kí n wá dédé gbé ọtí kí n sọ wípé òun ni mo fẹ́ fi ṣe fàájì. Èmi ò ti è kí n rí ìwúlò rẹ̀, tí wọn o máa dà bíi ẹni tí ò ní láárí kiri. N ò fẹ́ràn irú àwọn nǹkan bẹ́ẹ̀ ń tèmi. Ṣùgbọ́n tí mo bá dà wà ńlé tí nǹkan tí mo sì fẹ́ fi ṣe tí ó wà, òun ni èmi máa ńmu ọtí. Mo fẹ́ràn nǹkan tó dùn gan-an. Mo fẹ́ràn nǹkan tó dùn. Bẹ́ẹ̀ fẹ́ràn nǹkan tí ó bá ti ní gáàsì nítorí wípé ó máa ń jẹ́ kí n gùnfọ̀ púpọ̀. Ó sì máa ń jẹ́ kí n só púpọ̀. Ṣùgbọ́n tó bá ṣe wípé nígbà tí mo fẹ́ mu nǹkan tó dùn tó sì tutù, nǹkan tó ní gáàsì náà ni mo rí, n ó mú bẹ́ẹ̀. Lọ́wọ̀nba ìgbà tí ó bá ti tutù tí ó sì dùn. Àgàgà kí n wá rí gíláàsì tí n ó fi mú kí n wá da ice sí inú rẹ̀. Mo wá dà nǹkan tí mo fẹ́ mu sí inú rẹ̀. Ó máa ń dùn gan-an ni. Ìgbà míìràn yóò dùn dé bí wípé yóò sì tutù dé bí pé ó máa dà bíi wípé ọ̀fùn mi fẹ́ gé, yóò lọ di ọ̀fùn mi. Mo sì máa fẹ́ràn bí ó bá ṣe ríbẹ̀ ńgbà mìrán. Mo tún fẹ́ràn kí n máa mu ice cream. Ah! Irú eléyìí tí mo fẹ́ràn jù, òun ni fine ice. Àwọn oníke ńlá wọ̀n yẹn, tí ó bá ní funfun tí ó sì ní pupa tàbí kí ó ní tí ó ní chocolate. Mo máa ń fẹ́ràn rẹ̀ gan-an. Èmi fẹ́ràn kí n máa mu ice cream kí ó máa tán. Ice cream fine ice síì máa dùn gan-an. Ó sì máa ń pọ̀ nínú ike náà. Owó rẹ̀ náà ò dè fi bẹ́ẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni mo sì fẹ́ràn ice cream fine ice. Ṣùgbọ́n ṣe rí àwọn ice cream kéékèèké t'eyán o mu, tí gbogbo rẹ̀ o ni pẹ́ tán wonyen, èmi o fẹ́ràn rẹ̀ ntẹ́ni. Ni ọ̀kan orí tí mo rí tí mo máa ń mu ẹmu nítorí wípé ní ìlú wa nígbà náà, igi ọ̀pẹ lóyi wa ká. Ẹ̀gbọ́n bàbá mi sì máa ń kọ ẹmu lórí rẹ̀ débi wípé ẹmu náà pọ̀ dé bí wípé wọn á bẹ̀rẹ̀ sí ń tà á. Àwọn tí wọ́n bá ti gbé wá lé àwọn àbúrò mi, wọ́n ó lọ jí ẹmu náà mú. Wọ́n wà máa mu ẹmu bí ẹni ń mu omi. Àwọn èèyàn sì máa ń sọ pé ẹmu tó bá jẹ́ ẹmu òjuju tó sì jẹ́ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ko tán pé kò kí n pà yàn. Irọ́ ni o. O ò mú dúdú àmì ni, ni ò pa ọ́. Bí o bá mú dojú àmi, yóò pa ọ́. Ṣùgbọ́n bí ẹmu náà bá ti ń ṣe bí pé ó fẹ́ máa pa mí, èmi ò kí n fẹ́ràn kí n máa mu tẹ́ni.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Ibùsùn ni mo fẹ́ràn jù nítorí pé òun ò fẹ́ràn wàhálà kan kan bí i kí n sá máa sùn. Kodaà lọ́pọ̀ ìgbà ni mo máa ń wà ní orí ibùsùn mi tí mò ń sì máa sùn. Bí mo sùn, wọn máa tẹ́ ẹrọ ìbánisọ̀rọ̀ mi. Yàrá wo nínú ilé lo yé kí ènìyàn fẹ́ràn jù tó yẹ kó ju ibùsùn ènìyàn lọ? Ṣùgbọ́n sá nígbà mìíràn, mo máa fẹ́ran ilé-ìdáná, ìyẹn tí ó ounjẹ bá wà nínú rẹ̀, tí o ṣe wí pé èmi ni màá ṣe máa ṣe wahalá. Ma dàna. Èéh, mo máa fẹ́ràn ilé-ìdáná. Ìgbà mìíràn dè ní yii mo máa ń kórìíra ilé-ìdáná púpọ̀ tí òpó alánu ibẹ̀ bá ti pọ̀ jù. Òpó ìgbà tí bá ti ń wo ibẹ̀ ni inú máa ń bi mí. Nítorí wipé iṣe inu ilè dáná, ko se ise kekere Bẹ́ẹ̀ ni, ko se ise kekere o, ko se ise kekere rara. Mo tún máa fẹ́ràn ilé-ìgbọ̀nsẹ̀ nígbà mìíràn nítorí pé tí mo bá ń ṣe ìgbọ̀nsẹ̀, mo máa fẹ́ràn kí n máa tẹ́ ẹrọ ìbánisọ̀rọ̀. Èmi ò sí lè, wọn ò lè royin bí kíni náà ṣe dùn tó kí ènìyàn jókòó sí orí kíni ìgbọ̀nsẹ̀, kí o má ṣe ìgbọ̀nsẹ̀, kí ó sì máa, kí ó sì máa tẹ́ ẹrọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ará, nǹkan tí ó máa ń jẹ́ kí n pe inú ni ilé-ìgbọ̀nsẹ̀ nígbà mìíràn rẹ̀. Iyẹn ilé-ìgbọ̀nsẹ̀ tó bá mọ́ o, tí ilé-ìgbọ̀nsẹ̀ náà bá dọ̀tí, kò sí ẹni tí ó fẹ́ pẹ́ nìbẹ̀. Mo fẹ́ràn, èéh, mo ò fi, mo ò fi taratará fẹ́ràn yàrá ìgbàlejò nítorí sí ìkàn nkan tí mo fẹ́ máa ṣe ńibi be Àfi tó bá jẹ́ wí pé ènìyàn tí ò lè wọ ibùsùn mi wà ní ibi rẹ̀, ṣé ìwà jókòó ti síbẹ̀. Mo ki n ṣe ẹni tí màá ń sábà wo tẹlifísàn. Tí mo bá fẹ́ wọ, amohunmáworań. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wò ó ní orí ẹrọ ìbánisọ̀rọ̀ mi. Nítorí bẹ́ẹ̀ ni mò ń ṣe se be fẹ́ràn yàrá ìgbàlejò. Oun tié fẹ́ràn kí èrò máa pọ̀ níbi tí mo bá ti wà. Nítorí bẹ́ẹ̀ ni, mo sì fẹ́ràn ibùsùn mi bí tí wọn ti dáwa ṣẹ́lẹ̀ kan. Ṣùgbọ́n nígbà mìíràn tí ó bá ṣe wí pé inú mi dùn láti dá irúfẹ́ oúnjẹ kan, mo máa fẹ́ràn, mo máa fẹ́ràn yàrá ìdáná mi. Ṣùgbọ́n kò wá sí irú nǹkan tí ó lè máa lọ ní yàrá ìdáná mi ṣá tí mo máa wá fẹ́ràn rẹ̀ jù ibùsùn mi lọ. Mo fẹ́ràn ibùsùn mi dáadáa nítorí pé mo fẹ́ràn kí ń máa sùn, kí ń máa ṣe kankan. Mo fẹ́ràn rẹ̀ gan. Bí ó ti wà ní nǹkan kan tí mo fẹ́ ṣe, mo fẹ́ràn kí ń máa ṣe nǹkan náà láti orí ibùsùn mi. Mo fẹ́ràn kí ń máa ṣe nǹkan tí mo ò ṣe láti orí ibùsùn. Mo wá ṣe jùbọ sórí ibùsùn kí n máa ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Mo sì fẹ́ràn yàrá ikàwé náà. Mo fẹ́ràn yàrá àkàwé nítorí gbogbo ìgbà tí mo bá ní ìwé tí mo fẹ́ kà, mo ń lọ sí yàrá ikàwé mi. Ibẹ̀ sì máa ń pa lọ́lọ́ gan tí oun o máa ka ìwé tí mo bá fẹ́ kà láì láì sì ìdíwọ́.

Àkókò mélòó ni o ṣe ètò aago ìjí rẹ? Ìgbà tí Ọlọ́run elédùmarè bá ti jí wa ni àwa máa ń jí. Nítorí pé àwọn ò níbi iṣẹ́ tí a máa ń lọ ní lójúmọ́. Orí afẹ́fẹ́ ni ibi iṣẹ́ wa wà. Lọ́ Lọ́pọ̀ ìgbà tí a bá ti ṣe iṣẹ́ tí ó yẹ káa ṣe lójúmọ́, àkókò tí a bẹ̀rẹ̀ àbí tí a parí ìyẹn ò ìyẹn ò ní'tumọ̀. Torí bẹ́ẹ̀ ni ó se jẹ́ wípé ìgbà tí Ọlúwa bá ti jí wa, náà ni a máa ń jí. Ṣùgbọ́n nígbà mìíràn a máa ń tètè jí bí ago márùn-ún. Torí wípé ìgbà kan rí wà tó jẹ́ wípé ọkọ mi o máa jí lọ bí iṣẹ́, tí n ó sì ní láti dáná, tètè jí dáná kí wọ́n lè baà rí nǹkan jẹun. Ìgbà mìíràn n ó ṣẹ̀ tún ṣe oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àárọ̀ kùtùkùtù. Nítorí pé àwọn ò fẹ́ràn kí wọ́n jẹ oúnjẹ kan kán tún túun jẹ ní ọ̀sán. Òrí bákan àbí ó dàbí iṣẹ́ tó pọ̀, iṣẹ́ tó pọ̀ ni ṣùgbọ́n. Bí èèyàn bá ti fẹ́ràn èèyàn, kò sí irú nǹkan tí èèyàn kò lè ṣe fú un. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe nígbà yẹn Ṣùgbọ́n ní ìsinyìí tó jẹ́ wípé ilé náà là ti ń ṣiṣẹ́. Ìgbà tí n bá ti jí náà ni. Ọ̀pọ̀ ìgbà, níwọ̀nba ìgbà tò bá ti ṣà tì jè wípé mo jí a de jẹun lásìkò. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nu. Eléyìí tó n ko mi lómìí nu ni pé láìpẹ́ báyìí, Olúwa rẹ̀ yóò máa jí dáná. Nígbà tí àwọn ẹlòmíràn bá ń sùn, tó sì jẹ́ wípé ṣe làwọn máa máa jẹun ní tíwọ̀n. Olúwa rẹ̀ yóò tún máa jí láti wí bóyá bi ago mẹ́ẹ̀rin lati tètè dáná àárọ̀ kùtùkùtù. Fún ódidí ọjọ́ thirty ún o mọn thirty ní Yorùbá. Tí ò ń ṣe nǹkan tí yóò rorun rára. Ṣùgbọ́n Ọlọ́run yóò fún mi ní okun àtàgbàrà. Ní ọjọ́ tí mo bá dẹ̀ ní okun àtàgbàrà, Ọlọ́run yóò pèsè ǹkan tí èèyàn ó jẹ ní ọjọ́ náà tí a fi ní fi bí i gbà wẹ̀. Torí ọjọ́ tí mo lókun àtàgbàrà gan kò ń ṣe nǹkan tó rọrùn. Ka má tó wá sọ wípé ní ìsìn tí un ò fi bẹ́ẹ̀ ní okun kankan tó pọ̀. Torí bẹ́ẹ̀ ni mo ṣe, torí kí n tiẹ̀ máa gbádùn bí mo ṣe ń jí lásìkò tó wù mí ní ìsìn. Torí ìgbà kan ṣi ń bọ̀ tí, kò ní rọrùn bí ó ti rọrùn lásìkọ̀. Bẹ́ẹ̀ ni, yóò pa nù o. Èmi ò mọ ibi tí àwọn obìnrin ti máa ń rí agbára wọn tí wọn ò fi kí padà sá kúrò níle ọkọ. Nítorí wípé- Ó ti wù mí gbọ́ rẹ̀. Ogun àti máa dáná ní gbogbo ìgbà. Kòn se ǹkan tó rọrùn rárá. Bí wọ́n ṣe wá ń ṣe, tí wọ́n tun wá ń ṣiṣẹ́ mọ́. Wọ́n á dáná dáná dáná alábájọ. Táwọn ẹlòmíràn máa fi ń pe ilé ìdáná ní ibi iṣẹ́ obìnrin. Ọlọ́run ò ní jẹ́. Emi o le dáná ku ń tèmi. Ilé ìdáná ò kí ń ṣe ibi iṣẹ́ tèmi o. Iná ko ni mo wáyé wá dà o. Ọro oloro dẹ̀ ṣii, ko ni mo wáyé wá gbọ́. Èmi fún ara mi gan, ara mi ò fi bẹ́ẹ̀ le. Ṣùgbọ́n kọ s'ẹni tí ń ṣe ìtọ́jú mi. Emií náà ni mò ń ṣe ìtọ́jú gbogbo ayé. Gbogbo ayé. Bí ara mi ò bá sì lè tó láti ṣe ìtọ́jú, wọ́n ó bumi. Wọ́n á ní èèyàn kì í ṣe obìnrin dáadáa. Ṣayé wà nu? Ayé kọ o Kò tí ìyè mi idi tí àwọn obìnrin kì í ṣe ń sá kúrò níle ọkọ wọn. Wọn á ti padà sọ, asìrí ibẹ̀ fúnmi.

Ṣé o fẹ́ràn kíkọrin? A! Kódà mo fẹ́ràn kíkọrin gan. Òhun mí sí dùn gan ni o. Abí ẹ fẹ́ kí n kọrin fún yin ni? Òhun o ní kọrin fún yin Torí pé, ẹ ò sọwo orin. Owọ̀ ọro lẹ̀ sọ́. Mo fẹ́ràn kíkọrin gan. Kódà, áti kékeré mi ni mo ti máa ń kọrin. Irú irú àwọn orin tí mo sì wa fẹ́ràn. Mo fẹ́ràn àwọn orin tí ó dùn-ún. Tí ó jẹ́ wípé tí wọ́n bá n kọrin, òun, òhun won máa ń dùn gan. Inú irú orin tí mo fẹ́ràn kí a máa kọ ni. Ah, mo fẹ́ràn kí a máa gbọ́ orin kí sì wá máa kọ bí ẹni tí ń kọrin náà ti ń kọ, ki óhún wa wá wọra. Mo fẹ́ràn irú àwọn orin bẹ́ẹ̀. Mo sì fẹ́ràn kí n wá pẹ̀lú èèyàn tí ó mọ orin ko, kí a jọ máa kọ orin. Mo fẹ́ràn rẹ̀ gan ni. Sugbon lenu ijomẹ́ta yìí, wo n sábà máa ń kọrin. Pẹ̀lú pé àwọn nkan ti àwọn nkan ti motí ẹ wá ń ṣe ni enu ijo mẹ́ta yìí. Ko je ki n ti e raye wipe àwọn kan wá ń bíi kan tí wọ́n ń kọrin. Mo fẹ́ràn kí n máa kọ'rin Ìfẹ́ fún olólùfẹ́ mi'. Gbogbo ìgbà ti n bá ti rántí olólùfẹ́ mi, mo fẹ́ràn kí n máa kọ'rin. Orin bí bi ojo ife kan máa won e, iná ìfẹ́ jọ mi ó fúyà. Ìfẹ́ n ṣe ni lójoojo, lailáìṣàárẹ́. Ìfẹ́ re bí ọkàn mi, òtútù bí omi amu'. Mo mọ orin náà ju bẹ́ẹ̀ yen lọ. iṢọkùsọ ni mo máa ń sọ tẹ́le. 'Mo ti rí ẹnikéjì mi, ẹni bí ọkan mi. Mo fẹ́rin ajo ìfẹ́ kífa ẹ lọwo dáani. Kọ́kọ́ ìfẹ́ gbe wa lọ, boy I cannot live without you, olólùfẹ́ mi. Oh, oh, oh, oh. O ní fi'gba kan bókan ninu Mio ní fi e sílẹ̀ mọ́ ìfẹ́ mi. O ní ìgbàgbé rẹ̀ tó ń gẹ gẹ ọsàn. Ìkọ́rẹ́ ṣá ni ekuro sani alábàákú ẹwà'. Mo fẹ́ràn kí n máa kọ irú àwọn orin ìfẹ́ náà fún olólùfẹ́ mi. Irú àwọn orin tí mo tún fẹ́ràn kí a máa kọ, òní orin bíi 'Ìfẹ́ bí èji owuro, látagbala Eledumare lo tí ṣẹ wá. Ife to toro minimini, tabawon aye kan le baje o Ololufe feran mi laisetan Durotimi o, ololufe Ìfẹ́ tí ko lábàá wọn ni kò bá mi ló. Dúró tì mí ọ, olólùfẹ́. Ìfẹ́ tí o lábàá wọn ni kò bá mi ló'. Mo tún fẹ́ràn àwọn orin Yorùbá kan náà bí Ó ní orin Yorùbá kan tí àwọn iyawo máa ń lo bayii, A ń kọ bí Hmn. Ah! Mo ti gbagbé orin náà? Mo ti gbagbé orin náà. Mo si feran awon orin bi nitori mi lelo ge gele skeskele abi tobaje tori mi lege gele skeskele Àbí tó bá jẹ tó rí mi lẹ́ẹ̀dẹ́gẹ́ ké ti sky's the limit.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? A kàti ẹ kọ́kọ́ sọ ọ̀rọ̀ pizza gan-gan gan. Mo fẹ́ràn pizza fún ra mi. Ṣẹ̀rí cheese tó máa ń wà lórí rẹ̀ tó máa ń fà. Tí wọ́n bá si gbé pizza wa tí ó bá gbóná dáadáa. Mo máa fẹ́ràn kí n gbé e sínú ẹ̀rọ amóúnjẹ gbóná. Ah! Cheese lórí rẹ̀ a wa ṣi ṣi mi kì ṣi mi. A ṣe ṣi mi kì ṣi mi dáadáa. Especially tí pepperoni bá wà lórí ẹ. Ah! Se ni inú mi ò mọ̀ dùn. Tí wọ́n bá tún wá fi ẹran ewúrẹ́, torí wípé àwọn pizza kan n bẹ wípé ẹran ewúrẹ́ ni wón máa fi ń ṣe é tí wọ́n máa ń fi ṣi. Ṣé nínú mi yíò mọ̀ dùn? Tàbí sé ẹ wá rí àwọn sweet corn lórí ẹ̀ yẹn náà, mo máa fẹ́ràn rẹ̀ gan-an ni. Mo fẹ́ràn gbogbo pizza lópò òo. Ah! Kódà kò pẹ́ tí mo jẹ pizza tán, lẹ́nu ọjọ mẹ̀ta yìí èmi àti ọkọ mi. Ṣe ẹri ìgbá ti wón gbé pizza yìí dé pẹ̀lú ice cream, inú mi duń sìnmikín. Nítorí pé gbogbo nǹkan tó bá ti ń bá ti yọ bá yìí, tí ó bá fà, tí cheese órí rẹ̀ fà báyìí, mo máa n fẹ́ràn rẹ̀ gan-an. Ah! Torí bẹ́ẹ̀ náà ni mo sì fẹ́ràn ẹ. Kí ni wọ́n ń pe e? Gbogbo nǹkan tó bá ṣáti ní cheese, mo máa n fẹ́ràn rẹ̀ gan. Mo máa n fẹ́ràn rẹ̀ gan. Ah! Àbí nǹkan tí ó bá to to ba je nǹkan, tí wọ́n bá wán ba dín tó jẹ́ nkán although. Tàbí ǹkan tí wọ́n bá bake tí ó wà ní cheese. Lọ́pọ̀ ìgbà gan-an ni mo máa fi, mo máa ṣe sandwich tí mo sì máa fi cheese sí i. Tí mo máa se fún ra mi, tí èmi fúnra mi, tí èmi fúnra mi máa jẹ. Ìgbà miiiran mo maa n fẹ́ràn bọ́ọ̀gaá. Ah! Kò dẹ̀ sì nǹkan tí mo fẹ́ràn jù lára bọ́ọ̀gá yẹn, tótó cheese ti máa ń bẹ láàárín rẹ̀, mo máa fẹ́ràn rẹ̀. Àbí sandwich tí ó bá ní cheese, mo máa n fẹ́ràn rẹ̀ gan kí n máa jẹ, kó máa fà báyìí, kó máa fà báyìí, mo máa fẹ́ràn rẹ̀. Ah! Mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn oúnjẹ gan-an. Àgàgà tí ń bá rí ice cream, tí ń bá rí ice cream. Ó ní i ọjọ kan tí mo fi òdindí ice cream, tí mo ṣì fi mú gààrí. Ibí tí mo fẹ́ràn ice cream tó nìyẹn, mo fi òdidi ice cream báyìí mo sì fi mú gààrí. Mo fẹ́ràn oúnjẹ tó bá ní ice cream gan-an ní o. Mo fẹ́ràn rẹ̀ gan-an. Ah! Mo sì fẹ́ràn dòdò. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe dòdò pizza fún ọkọ mi, torí pé ọkọ mi fẹ́ràn dòdò gan-an ni. Ọkọ mi fẹ́ràn dòdò gan-an, ṣo o mo máa n fi dòdò ṣe pizza fún ọkọ mi? Inú rẹ̀ yóò wa máa dùn. N ṣe ní ọkọ mi n fi ẹ̀gbẹ́ ojú kan wò mí. Yóò máa wo pé kín ni mo n ṣọ. Ki n fa e lowo. Mo fẹ́ràn chicken, o oluwa ooo, mo fẹ́ràn chicken gan. Hun. Àgàgà eleyii tí wọ́n bá din. Eleyii tí wọ́n bá din tí wọ́n tun wa fi bread crumbs àti flour, atí ẹyin tí wọ́n fi, tí wọ́n fi din papọ̀. Irú rẹ̀ ni mo máa fẹ́ràn gan-an. Mo fẹ́ràn chicken. Ni ìgbà tí mo lọ sí anti natal kẹ́yìn, tí mo lọ sí ilé ìwòsàn, mo lọ sí KFC, mo ra chicken. Bó ti lẹ̀ jẹ́ wípé o wọ́n, ṣùgbọ́n mo ra a. Èmi àti ọkọ mi la jọ jẹ ẹ́. Inú mi wá ń dùn ṣi min kín. Ti inú mi ń dùn ṣinmikin. Ah! Inú ọmọ tó wá ń dùn, to ń bẹ nínú mi gan-an dùn. Ṣé ni ọmọ mi ń fo soké sódò nínú mi, mo dẹrí wípé?

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, a! Ó jẹ́ bátìrì tí ó dáa gan ti mo máa ń lò. Bẹ́ẹ̀ni. Bátìrì fóònù mi dáa gan ni. Ó sì máa ń dúró dáadáa. Mo máa ń pẹ́ gan. Kódà ọ̀kan pasẹ́nti, ó lè lást mi fún igba tó pọ̀ dáadáa. Bí bátìrì fóònù mi kò bá dáa tó ni, òun ni ó fi dá kí èèyàn máa ń ra fóònù gidi. A lè jo máa lo fóònù kankan, àmọ́ ṣe fóònù rẹ dáa tó fóònù mi? Ṣé ó dáa tó fóònù mi? Ibi tí èmi ti ra fóònù mi, Pali ni mo ra. Botilẹ̀jẹ́ wípé iPhone ni mo ń lò. Èmi ò sí lára àwọn tí yóò lọ máa ra fóònù ààrọ̀. Túntún ni mo ra. Ṣá, ṣá tí mo já Pali, ti mo já nylon rẹ̀, mo já ọ̀rá ara rẹ̀. Bẹ́ẹ̀ni, túntún mo ra. Fóònù mi, ilé fóònù ìgbàlódé ìgbàlódé tí ó ṣẹ̀ jáde, òun ni mo ń lò. Ìní iPhone 17. Okọ mi ló ra fún mi o. Okọ mi ló ra fún mi. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn ọkọ mi gan. Ó ti jẹ́ wípé gbogbo ìgbà ni mo máa ń kọrin fún ọkọ mi. Ẹ jẹ́ ká tú wá orin kan ká kọ fún Olólùfẹ́ mi. Ẹ jẹ́ ká kọ: Olómi, onítèmi, ọ̀rẹ́ mi, olólùfẹ́. Ojúkan ṣáalada ni Lọ́la oluwa, kó sọ̀ún tó ya wá. More ni kéji, mo rẹ́ ni kéjì mi. Tan-tan-tan-tan-tan. Mo mọ, èyí tó kù. Ó ti ní orin kan tí ó ní ipa tí mo fẹ́ràn púpọ̀ máa kọ. Èyí. Ó ti wá bí? Ó ti wá bí orin náà? Rárá, ṣe o rántí pé mo ń kọ fún ẹ? A! Ó ní mo kò lè má ṣe silence òhìí nítorí wípé volume rẹ̀ dáa gan, bátìrì rẹ̀ dáa gan, camera rẹ̀ sì dáa pẹ̀lú. Dáa gan. Nibiti ni ó ra. Ṣá, ṣá Pali ló ra fún mi. Bẹ́ẹ̀ni. Ó ti máa ń fún mi ní oríṣiríṣi ẹ̀bùn náà, ní ibi tí mo ti bẹ. Kí mo lè kà á, n ò sì lè máa sọ fún ẹ ní torí pé òun ò fẹ́ kí ẹnikẹ́ni wá gba ọkọ lọ́wọ́ mi Bẹ́ẹ̀ni. Ade o rí mi, ìfẹ́ ọkọ mi, ọkọ mi, olowo orí mi. Bẹ́ẹ̀ni. Bí fóònù mi sì wà ẹ, mo fẹ́ràn fóònù mi gan ni. Tí mo bá sùn emi pẹ̀lú fóònù mi ni. Bí mo sì jí fóònù mi ni, wọ́n kọ̀ọ̀kan ó gbé. Kódà bí mo bá ra fóònù mìíràn, kí wọ́n padà mọ wípé bí fóònù ilé yìí tó padà wá ni. Ó tilẹ̀ jẹ́ wípé n ò tún ní pẹ́ pàrọ̀ rẹ̀. Nígbà tí tuntun máa tutù jáde, n ò tún pàrọ̀. Jù wá, a! Mo fẹ́ràn fóònù yìí gan ni o. Kódà fóònù gan, yóò mọ̀ pé mo fẹ́ràn. Nítorí pé bátìrì rẹ̀ dáa gan. Kò sí nkan kan tí ó ṣe. Bátìrì rẹ̀ dáa gan. Ohun kan fóònù òun ni ó da. Bẹ́ẹ̀ni. Ó fi dáa kí èèyàn máa ra fóònù gidi. Kí èèyàn máa gbàgbé fóònù ńlá dá ní ṣùgbọ́n kó jẹ́ palasa nínú. Ẹ̀yin ò dáa tó. Kí wọ́n wá lè sọ wípé, ẹ dìwọ́, ẹ fi fóònù yín yà wá. Picture.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Má jẹ́ kí ọkọ mi gbọ́ o, nítorí bí ẹ bá sọ bẹ́ẹ̀ nisìn, bí ó bá gbọ́ ohun tí à n wí yóò tún gbé omi wá fún mi. Sí ni ọkọ mi máa ń fi omi bọ̀ mí biẹ̀ni pé oúnjẹ kọ́ wọn. Ṣé ló fẹ́ kí n máa mu omi ní gbogbo ìgbà? Nítorí pé àwọn dókítà mi sọ wípé kí n máa mu omi dáadáa. Nítorí bẹ́ẹ̀ ni ọkọ mi ṣe máa ń fi omi bọ̀ mi. Omi tí mo máa ń mu, mo kúkú lè sọ wípé ó pọ̀ tó. Àgàgà nígbà ọọyé yìí tó jẹ́ wípé lóòrèkóòrè ní gbogbo ìgbà. Ni ọ̀fun èèyàn ló gbẹ́sàn rẹ̀. Tí mo sì ní láti mu omi ní gbogbo ìgbà. Torí pé àwọn ǹkan olómi tí mo sì tún jẹ náà bí watermelon, bí olómi ọsàn, bí àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó tún, ó tún jẹ́ kí n mu omi. Torí bẹ́ẹ̀ mo lè sọ wípé omi tí mò ń mu lójoojúmọ́ ó tọ́. Ní ìgbà kan rí tí NG o fẹ́ràn kí n máa mu omi rara débíi wípé, ẹ̀ẹ̀, ìtọ́ mi bẹ́rẹ̀ sì ń púpa. Kó tó di wípé mo wá sọ ní ilé ìwòsàn tí wọ́n á ní pé kí n máa mu omi dáadáa. Àti máa mu omi dáadáa nǹkan tó dáa ni, nǹkan tó dáa púpọ̀ ni, ó dáa fún àgọ́ ara èèyàn. Bí o bá ń mu omi, àgọ́ ara rẹ, wá rí wípé ara rẹ gan yóò yípadà. Gbogbo àwọn nǹkan tí ń ṣu síni lóju ni yóò kúrò. Àwọn nǹkan tí ń yọ sí inú lóju, tí ń yọ sí ni lóju ni yóò kúrò. Ara rẹ yóò sì ṣe dáadáa. Àìsàn ò ní rí bí dúró sí láàgọ́ ara èèyàn bí èèyàn bá ń mu omi dáadáa. Torí bẹ́ẹ̀ ni ó ṣe dáa kí èèyàn máa ń mu omi. Kódà àwọn èèyàn tó bá ńfẹ bù yàn tí ó bá ń yọnu sọ́n, wọ́n ò ní kó mu omi kí ẹ sì fi ojú sí ǹkan tirẹ́ẹ̀. Torí bí gbà tí máa mu omi ó dáa gan ni. Kódà dókítà mi sọ fún mi wípé kí n mu Kìń riì ní àrí dájú pé mò ń mu omi ike kan ní àárọ̀ lọ́sàn án kí n tún mu omi ike bí mẹ́ta bobá di alẹ́ kí n tún mu bí mẹ́ta kí n tó lọ sùn. Kódà o ní bí a ti máa ń ṣírò iye omi tí mo bá mu lóúmọ́, ọkọ mi sì ti mọ̀ ṣírò rẹ̀ torí bẹ́ẹ̀ ni ó ṣe máa ń fi omi bọ̀ mi. Àì má wá mu omi, ó jẹ́ kí ara mi kí ó rí bákan nígbà kan tí gbogbo rẹ̀ ṣe ṣùkú ṣùkú, tí oríṣìíríṣìí ń jáde lára mi. Kódà oríṣìíríṣìí àìsàn gan ni mo ní nígbà náà nítorí wípé ng o kí ń mu omi dáradára. Kan tó di wípé mo wá bẹ̀rẹ̀ sí ní kọ́ láti máa mu omi. Írú omí tí mo fẹ́ràn kí n'ma mu mo fẹ́ran omi tó bá tutù. Bí omi bá tún tutù, wọ́n ó tún mu omi dídì, wọ́n ó tún fi sínú rẹ̀ kó lè bá tutù dáadáa. Mo fẹ́ràn kí n máa ń mu omi kí eyín mi ó máa dì, kí eyín mi ó máa kan. Irú àwọn omi bẹ́ẹ̀ ni mo fẹ́ràn. Lọ́kàn ní wọ́n wọ̀n, ìgbà tó míràn bá rẹ́ àti tutù, ẹni lárì dajú pé n o mú omi náà.